Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni, èyí tí wọ́n máa ń pè ní football. Mo fẹ́ràn rẹ̀ dáadáa nítorí pé ó máa ń múni mi dùn. Tí ẹgbẹ́ tí màá ń ba support tí wọ́n bá win, ló máa ń jẹ́ k'okàn mi balẹ̀ gan. Nítorí ẹ, mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Mo máa ń rín ní àlàáfíà dáadáa torí pé kò sí ǹkan tó ṣe mí. Mo máa ń rin l'àlàáfíà ní gbogbo ìgbà. Àlàáfíà ló, ló ṣe pàtàkì jù fún anybody. Torí lái ṣi àlàáfíà, a lè ri ńkankan ṣe, a lè dá ǹkan ṣe fún ara wa.

O wa nínú ìlà, mo máa ń ṣo akókò mi lò nítorí pé àkókò mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan. Nítorí náà, màá lò gbogbo akókò mi láti fi rí pé gbogbo nkán tí mo bá fẹ́ ṣe, mo ṣe dáadáa láti kò tó tọ́, lásikò tó dé ẹyẹ. Bí mo ṣe máa ń ṣe nìyẹn.

Rárá o, mi ò tí lu eti mi. Torí pé ọkùnrin ni mí, ibi tí mo dẹ̀ ti wá, ọkùnrin ò kí ń lu eti. Torí ko ṣe lára àṣà wa kí ọkùnrin máa lu eti. Obìnrin nìkan ni àyè gba láti máa lu eti. Nítorí nà mi ò lu eti mi.

Tí ìparí iṣẹ́ bá ti ń súnmọ́, mo máa ń kanjú nítorí pé mo mọ̀ pé iṣẹ́ ti fẹ́ tán. Àmọ́ mi ò ní fihàn pé mò ń kanjú, kí wọ́n bá le má wo pé mi ò múṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́.

In mọ bi won sen gun kẹ̀kẹ́ o. Mo gbìyànjú láti kọ̀, àmọ́ gbogbo ìgbà tí n bá gbero láti kọ̀ mo máa ń ṣubú lórí ẹ̀. Ngbá tó yá, ngbá tó dẹ́ yá, mo de fílè. Mi ò gun kẹ̀kẹ́ mọ. Àmọ́ tó bá yá, mo ṣi máa lọ kọ́, bi mo ṣe máa gun. Àmọ́ nísìin, mi ò gun kẹ̀kẹ́.

Mo máa ń sunkún dára dáa, àmọ èyí tó gbẹ̀yìn tí mo sunkún ní àárọ̀ yìí, mi ò sí sunkún láàárọ̀ yìí. Nítorí mo jẹ́ ẹnìkan tó máa ń emotional, tó jẹ́ pé tí mo bá gbẹ́nu láti ṣe nǹkan tí kan náà ò bá bọ́ sí fún mi tí mo dẹ̀ ń gbìyànjù gbìyànjù kí ó bọ́ sí fún mi, ó máa ń sùn mí.

Mo mọ itumọ orúkọ mi. Orúkọ mi ni Adémọ́lá. Ẹni tí wọ́n dé mọ́ ọlá. Mo mọ orúkọ mi, mo mọ itumọ orúkọ mi. Orúkọ ńlá ni. Orúkọ tó máa gbé èèyàn lọ sí ibi gíga ni. Ní torí náà, mo fẹ́ràn orúkọ mi.

Akókò ọdún tí mo fẹ́ràn jù ní ọdún Kérésìmesì, tori pé ọdún Kérésìmesì jẹ́ ọdún kan tí ó máa ń mú àwọn èèyàn papọ̀. Àwọn eyan ma wa láti ibi tó jìnà àti ibi tó súnmọ́, àwọn ti won ti ri rawọn fún ìgbà díẹ̀, gbogbo gbogbo e, gbogbo wọn máa wá fún wa papọ̀ fún ọdún Kérésìmesì, tóri e ni òun ni mo fẹ́ràn jù.

Kọ̀m̀pútà tí mo ní Microsoft lò ṣe. Rẹ́rẹ́ kọ̀m̀pútà kan tọ́jẹ́ pé ó le dáadáa. Ó ṣé ní ààyè tó pọ̀. Screen ẹ ṣí sharp pọ̀. Orúkọ kọ̀m̀pútà náà ni Microsoft. Oríṣiríṣi mo ti lò. Mo ti lo ní Dell, mo ti ló HP ri, mo ti ló Apple gan ri, but eleyìí yatọ̀ mo like ẹ.

Lákọ̀ọ̀kọ́, mo máa ń kọ́kọ́ gbìyànjú láti mọ irú ìṣòro tó bá jẹ́, tó bá jẹ ìṣòro ńlá ni àbí ìṣòro kékeré, màá rẹ́rẹ́ láti mọ nǹkan tó fa ìṣòro yẹn tó fi wáyé. Tó bá pé nǹkan tí mò lè ṣe fúnra mi ni màá ṣe. To bá jé pé nǹkan tí mò lè dá ṣe ni màá pe ẹni tó máa rán mi lọ́wọ́ ka jó máa ṣe.

Mí máa ń je onjẹ ọsán pẹ̀lú wọn, àmọ́ kò kí ń ṣe gbogbo ìgbà. Torí tó bá di gbogbo ìgbà, arífin máa wọ̀, tá arifin bá dẹ̀ ti wọ̀, kò ní dá kí arífin ma wa láárin oníbàárà, kò ní, kò ní bójú mú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè torí pé ó máa ń mú kí nǹkan rọrùn fún yàn. Ǹkan kíkan ti ó máa ń dẹ̀ ti ń mú kí nǹkan rọrùn fún yàn. Irú nkọ bẹ́yẹ̀ ni ó máa ń wù mí láti lò.

Mo fẹ́ràn rẹ̀ dáadáa, mo fẹ́ràn rẹ̀ dáadáa gbogbo ìgbà mi mo máa ń ṣe, àmọ́ won ni tí nǹkan bá pọ̀ ju kọ́ ò kan dá, kò dáa ko je nǹkan tó dáa ni, ìwọ̀n tó bá ti ń pọ̀ ju, máa di nǹkan tí ò dáa.

Mo máà n bínú amọ ki n ṣe gbogbo igba. Lẹ kankan tí ba rì nkán to bá bí mi nu, mo máa bínú. Àmọ́ mi kì í jẹ́ kí, mi ki fi pa àwọn tó wà ní àyíká mi lára. Mi ò tẹ́ ki n jẹ́ kí wọ́n mọ̀ pé mò ń bínú.

Mo mọ̀ bọ ṣe ń ka awọn ọrọ ilẹ̀, mo mọ̀ bó ṣe ń ka nítorí pé mo ti kọ́ iṣẹ́ ẹ̀rí àmọ́ ó ti pẹ́ tí mo ti kọ́, mi ò dẹ̀ kọ́ dé lẹ̀, mo kọ́ dé ibi tí mo lè ti fún ṣiṣẹ́. Mi ò kọ́ tán. Bo yà mo ṣi máa pa'a lọ kọ́ èyí tó kú, mo ṣì ń wo.

Inú àpò mi ni kọ́kọ́rọ́ mi máa ń wà nígbà kúgbà. Inú àpò mi ni kon kúrò nínú àpò mi. Ibi kí ibi tí bá lọ, nǹkan kí nǹkan tí ì bá ṣe, ibi kí ibi tí ì bá wà, kọ́kọ́rọ́ mi inú àpò mi ló lọ. Kò de ní botà kuro ninú àpò mi. Tori tí eyan ba yọ síta ló máa sọnù. Inú àpò mi máa wà.

Mi ò fẹ́ràn ẹ̀yàn amọ́ láyé Tawa n sìn. Gbogbo èèyàn ló ń ṣe, bí àwọn kan ṣe ń ṣiṣẹ́ wọn gan-an ni yẹ́n. To ye pe ó rí fóònù ni gbogbo ìpàdé wọn, tí wọ́n kí n ri ra wọn sójú, wọ́n de máa má ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀. Igbà mí fòṣù fọ́ṣẹ́ ọdún gan-an.

Amo o máa wùnmí kí n lọ sí ìlú Saudi Arabia, kí n lọ ní ìsinmi. Ó jẹ̀ fún oṣù kan àbi oṣù méjì, pé ó jẹ́ ibi tó rẹwà dáadáa. Ó jẹ́ ibi to jẹ̀ pé mo ti ní lá tọ̀kan àti kékeré pé mo fẹ́ lọ rí.

Mi ò ní àwòrán kankan lára, ko sì àwòrán kankan lára mi. Mi ò kín fẹ́ràn kí máa mú àwòrán káàkiri. Mi ò fẹ́ràn rẹ̀, mi mo máa n fẹ́ràn kí àwòrán wà nílé. Gbogbo àwòrán tí ń ba ní pátápátá kó wà nílé, àmọ́ kí n máa mú káàkiri ti n ba n rìn, mi ò kín ṣe bẹ́.

Rárá mi kì í wọ ìbọrun. Àwọn obìnrin ni wọ́n le wọ ìbọrun. Ọkùnrin ni emí, torí náà mi ò lè wọ ìbọrun. Ìbọrun dẹ̀ jẹ́ ǹkan tó je pé o máa ń mú ẹwà wá fún obìnrin.